Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ni ibi ti mo ti ṣiṣẹ́ kẹ́yìn, ní ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kẹ́yìn, aago mẹ́erin ìrọ̀lẹ́ títí di aago mẹ́wàá ìrọ̀lẹ́ ni a máa ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ilé iṣẹ́ yìí wá da ilé iṣẹ́ kékeré mìíràn sílẹ̀ tí àwa ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tuntun àti tí ilé iṣẹ́ tìtàtìjọ́ a ń ṣe iṣẹ́ méjèèjì papọ̀. Ó wá jẹ́ wípé tí a bá ti ṣiṣẹ́ di aago mẹ́wàá ìrọ̀lẹ́, a kì í tètè kúrò ní ibi iṣẹ́ nítorí pé àwọn ènìyàn sì máa ń wà ní ilé iṣẹ́. Ilé iṣẹ́ náà ń ṣe iṣẹ́ ètò ìgbádùn àti ìgbafẹ́ tí à ń pè ní kí hòtẹ́ẹ̀lì àti rẹ́stọ́ráǹtì, ibi tí wọ́n ti ń ta oúnjẹ. Nítorí náà tí a bá ti ń ṣe iṣẹ́ tó di aago mẹ́wàá, a kì í parí iṣẹ́ wa. A máa nílò láti dúró ju wákàtí tí wọ́n fún wá lọ. Nígbà ìgbà mìíràn wà tó jẹ́ wípé a máa ń parí iṣẹ́ ní aago mọ́kànlá. Ìgbà mìíràn, aago méjìlá òru. Ìgbà mìíràn náà, aago kan òru. Nítorí pé tí àwọn àlejò wa tàbí àwọn olùbáwáràjà ti won bá ti pọ̀ jù, a máa ń dúró, dúró títí kí wọ́n lè jẹ oúnjẹ ti won jẹ́ kí wọ́n gbádùn ti won fẹ́ gbádùn kí a tó pa ilẹ̀ mọ́. Nítorí náà mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ. Bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ kan náà lọ́hùn-ún, ní ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí, ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí, ó ní ọjọ́ kan tí a lọ ṣiṣẹ́ ní ibì kan tó jìnà. Ọkọ̀ ojú omi ni a máa ń wọ̀ lọ sí irú ibẹ̀. Nítorí pé wọ́n fẹ́ ṣe ayẹyẹ, ayẹyẹ ọjọ́ ìbí ẹnìkan gbòógì ní ara èèyàn tó ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa. Nígbà náà wọ́n mú mi mọ́ ara àwọn tí yóò lọ sí ibi iṣẹ́ náà. Lọ́jọ́ náà lọ́hùn-ún, a tètè gbéra ní ilé iṣẹ́ kí a lè tètè dé ibi tí a ń lọ. Ìgbà tá a dé bẹ̀, a dé bẹ̀ ní nǹkan bi aago mẹ́sàn án àárọ̀. Nígbà náà, a bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bí àwọn ènìyàn ṣe máa dé àti ibi tí wọ́n á ti jẹun àti ibi tí wọ́n á sùn àti ibi tí wọ́n á ti wẹ̀. Gbogbo ètò ni a bẹ̀rẹ̀ sí ní ṣe. Nígbà táa ṣe ètò tán tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dé, gbogbo wa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ wa bo títọ́ àti bó ti yẹ. Ẹni tí ó ń ṣe ètò ọtí ó bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ọtí ńi tire àwọn tó ń ṣe ètò oúnjẹ wọ́n ń ṣe ètò oúnjẹ tí wọn. Àwọn náà tó ń ṣe ètò ìgbádùn gba èyí kí a máa gbọ́ orin, kí a máa lùlù, kí a máa jó. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ tí wọn. Iṣẹ́ tọ̀dọ̀ mi dẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí èèyàn tó ń ya olùwòran, mo gbé nǹkan tí mo fi ń ṣiṣẹ́, mo gbé kámẹ́rà mi tí mo fi ń ṣiṣẹ́, mo bẹ̀rẹ̀ sí ní ya àwọn ènìyàn kiri. Mo ń ya bí mo ṣe ń ya àwòrán, picture náà ni mò ń ya, àwòrán fídíò tá a bẹ̀rẹ̀ sí ní ya gbogbo nǹkan tí wọ́n ṣe níbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ká máa, ká máa fà sókò ṣòfò. Ìgbà tí, tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní gbádùn tán la wa rí wipé, àaa, àkókò máa tí ń lọ. Tó yẹ ká ti kó parí ní nǹkan bi aago mẹ́rin ìrọ̀lẹ́. A bẹ̀rẹ̀ sí ní pa ilẹ̀ mọ́ ní aago mẹ́fà ìrọ̀lẹ́. Nígbà náà là bẹ̀rẹ̀ sí ní to ẹrù wa kí a tó mọ̀ kí a tó mọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀. Aago mẹ́jọ, aago mẹ́jọ tí lu là wa bẹ̀rẹ̀ sí ní wọ inú ọkọ̀ ojú omi tí a wa ń padà bọ̀ ní ibi iṣẹ́ tí a ti ń ṣiṣẹ́. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí yí jẹ́ ká mọ̀ wípé nígbà kan, ní àwọn ìgbà mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mìíràn tún ni ìgbà tí mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí a ti ń fi ọkọ̀ ránṣẹ́, tí a sì fi ọkọ̀ ń kó ẹrù. Ìgbà náà lọ́hùn-ún tí mo lọ sí ilé iṣẹ́ ibi tí a ti ń kó ọjà tó yẹ kí n tètè dé ní nǹkan bi aago márùn-ún. Ṣùgbọ́n ọkọ̀ tí a fẹ́ fi kó ọjà ò tètè dé. Mo wá nílò láti dúró di ìgbà tí ọkọ̀ náà máa dé. Àwọn ìgbà tí mo máa ń ṣiṣẹ́ tí ó máa ń kọjá wákàtí.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibiṣẹ́? Ah! Ibi iṣẹ́ mi jìnnà gan o. Mo máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ ni. Ṣùgbọ́n ní àwọn ìgbà kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé tí ń bá wọ ọkọ̀ dé ibìkan, mo máa fi ẹsẹ̀ rìn. Ọkọ̀ bí mẹ́ta ni mo máa wọ̀ kí n tó dé ibi iṣẹ́. Tí bá ti wọ ọkọ̀ kinni tó já mi ní ibi tí ó yẹ kó ti já mi, mo máa padà wọ ọkọ̀ kejì tí ó máa gbé mi dé ibòmíràn tí mo máa tó wá wọ ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó máa wá gbé mi dé ìyànà ibi iṣẹ́ mi. Ó tún yẹ kí n gbé mọ́tò mìíràn láti ibi ìyànà ibi iṣẹ́ mi dé iwájú ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí pé mo máa ń wo pé kí n fi owó tí màá fi rin ìrìnàjò ẹlẹ́ẹ̀kẹrin kí n fi pamọ́ torí mo-- ebí lè pa mi tí màá le fi ra oúnjẹ jẹ. Nítorí náà, mo máa ń fi ẹsẹ̀ rìn láti ibi ìyànà ibi iṣẹ́ mi títí dé ibi iṣẹ́ mi. Tí bá tún padà bọ̀ nílé, tí bá ń rìn padà bọ̀ nílé, mo máa ń fi ẹsẹ̀ náà rìn láti ilé iṣẹ́ títí dé ibi ìyànà ilé iṣẹ́ náà tí màá ṣẹ̀ṣẹ̀ wá gbé mọ́tò tí ó máa gbé mi lọ láti ibi, ibi ìyànà ilé iṣẹ́ dé ibi tí màá ti rí mọ́tò tí ó máa gbé mi lẹ́lẹ̀ kejì tí tún máa gbé mi ní ẹlẹ́ẹ̀kẹta. Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń rin, mo máa ń lo, mo máa wọ ọkọ̀ dáradára tí bá ti ń lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé tí kò bá sí ọkọ̀, tí kò bá sí ọkọ̀ tí mo sì ń kánjú torí àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí a bá ti jí láàárọ̀ kò kí ń tètè sí mọ́tò. Nítorí náà, mo máa wá fẹsẹ̀ rìn láti ilé mi títí dé ibi tí màá tí àwọn ọkọ̀ máa ń péjọ sí tó ń pè ní gáràjì. Tí bá ti fẹsẹ̀ rìn dé gáràjì tán, màá wá, wá mọ́tò tí ń óún lọ sí ibi tí mò ń lọ gangan ní pàtó. Àwọn ìgbà mìíràn wà náà tó jẹ́ pé àh, eh, alábàágbélẹ̀ mi máa ń fi ọkọ̀ rẹ̀ gbé mi dání. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà kì í ṣe ibi tí mò ń lọ kọ́ ni òun náà máa ń lọ. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn tó jẹ́ wípé ọ̀nà wa papọ̀, tó jẹ́ pé mò ń lọ sí ibi iṣẹ́ tí òun náà ń lọ sí ọ̀nà ibi iṣẹ́ mi, ó máa ń fi mọ-- ó máa ń fi mọ́tò rẹ̀ gbé mi dání títí dé ibi tí màá ti bọ́lẹ̀ tí màá ti wọ ọkọ̀ mìíràn tó ń lọ sí ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn wà náà tó jẹ́ pé mo máa ń wọ ọkọ̀ ojú omi lọ sí ibi iṣẹ́ mi nítorí pé ní ìlú tí mò ń gbé, omi pọ̀ rẹpẹrẹpẹ ní ibi, ìlú ibi tí mò ń gbé ní Èkó, ní ìlú Nàìjíríà. Omi pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tó jẹ́ wípé àwọn ènìyàn máa ń wọ ọkọ̀ ojú omi lọ sí ibikíbi tí wọ́n bá fẹ́ lọ. Nítorí náà tí mo bá ti jáde láàárọ̀ kùtù tí mo fẹsẹ̀ rìn dé gáràjì ibi tí àwọn mọ́tò máa ń péjọ sí tí kò sí mọ́tò kankan nílẹ̀, nígbà náà mo máa wá gbéra lọ sí gáràjì ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ ojú omi. Nígbà tí mo bá dé bẹ̀, màá wá, wọ́n á bèrè lọ́wọ́ mi wípé, "apá ibo ni mò ń lọ?" màá wá sọ fún wọn wípé, "ibi báí báí, ibi báí báí ni mò ń lọ." Wọn wá ní, wọ́n wá sọ iye owó tí ó máa gbé mi dé ibi iṣẹ́, wọ́n á sọ fún mi. Tí bá ní owó, màá san. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí owó wọn bá ti pọ̀ jù, màá padà kúrò ní ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ ojú omi náà tí màá padà lọ sí ibi tí àwọn ọkọ̀ tó ń rìn lórí ilẹ̀ máa ń péjọ sí tí màá sì lọ wọ ọkọ̀ mìíràn. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé ẹsẹ̀ ni mo máa fi rìn títí, títí, títí màá fi rí mọ́tò tí ó máa gbé mi lọ́nà ní ọ̀pọ̀ ìgbà.